Áàpù oríṣìíríṣìí ni ó wà lórí fóònù mi tí mo máa ń lò. Mo ní X, mo ní Facebook, mo dẹ̀ ní áàpù tí a máa ń play game lórí ẹ̀, mo ní Royal Match. Twitter ni mo máa ń sáábà lò jù ní ojoojúmọ́ nítorí wípé ibẹ̀ ni mo ti máa ń pàdé àwọn èèyàn, tí màá ń bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ̀rọ̀. Ibẹ̀ náà ni mo ti máa ń ṣe bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ tí mo dẹ̀ tí máa ń ṣe ìpolówó ọjà tí màá fi pàdé oníbàárà tuntun.